Sọ fún wa nípa iṣu. Iṣu jẹ́ oúnjẹ kan tí gbogbo ènìyàn fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. A máa ń fi ìṣu ṣe oríṣiríṣi oúnjẹ. A lè fi gúnyán, a lè jẹ lásán, a sì le fi ṣe àwọn oúnjẹ mìíràn bíi ẹlẹ́rìndòdò tàbí àwọn oúnjẹ tó ṣe ara lóore. Iṣu dára lọ́pọ̀lọpọ̀ ní ilẹ̀ Yorùbá, àwọn ènìyàn sì máa ń jẹ ẹ́ ní gbogbo ede.